Ọ̀rọ̀ tuntun wo ni ọ̀dọ̀ ń lò tí kò yẹ, tí kò ye ọ? Ọ̀rọ̀ àwọn, bọ́n ṣe máa ń, bọ́n ṣe máa ń ṣe kúrú nínú àwọn ọ̀rọ̀ tán ṣe ń sìn. Bọ́n se máa ń, tọ́n bá wọ́n fi pé ọ̀rọ̀ já tán, wọ́n á é e kúrú. Irú àwọn ọ̀rọ̀ báyẹn ni ò kì í yé, ọ̀rọ̀ ni ò kì í yé wá ń sìn.

Sọ fún wa nípa ìsinmi ọ̀sán. À, à kìí sábà sìnmi lọ́sàn-án bí. Ní ilẹ̀ wa, à kíí n sábà sinmi lọ́sán. A bá ti wọ ibi iṣẹ́ báyìí ìgbà mìíràn a lè ní ìdádúró bí wákàtí kan. Ìdádúró náà kìí se pé bóyá ó jókòó, ó sọ̀rọ̀ lórí ìrìn àbí lórí gbogbo ẹ̀ náà ni. So kò sí pé ìsinmi ọ̀sán wà.

Lérò rẹ, kí ni àwọn ọmọdé ń kọ́ lọ́dọ̀, lọ́dọ̀ wa? Ǹ kọ́ lọ́dọ̀ wa bíbáwo ni, èmi o mọ ǹkan tí ẹ ń sọ ń pa kíkọ́ lọ́dọ̀ wa. Mi ò mọ̀ ara ǹkan tí ẹ ń sọ ń pa kíkọ́ lọ́dọ̀ wa. Ṣé ǹkan ti woń kọ́ ní ilé ìwé ni àbí ǹkan ti woń kọ́ lọ́dọ̀ àwọn òbí wọn? Mi ò mọ ǹkan ti woń kọ́ lọ́dọ̀ wa bí tí ẹ ń sọ ń pa rẹ̀. Èmi kò mọ̀.

Sọ fún wa nípa rínrìn ní aṣálẹ́. À, mi kò rìn ní aṣálẹ́. Ọ̀sán ni èmi máa ń rìn. Èmi kì í rìn ní aṣálẹ́ rárá. Èmi kìí kéré, ẹni tí wọ́n bá ti rìn ní aṣálẹ́, ọmọ aṣálẹ́ ni wọ́n máa pè níbí. So èmi kì í rìn ní aṣálẹ́ rárá. Èmi kì í rìn ní aṣálẹ́ mìíràn rárá. Èmi kì í rìn ní aṣálẹ́ níbí rárá. Èmi kì í rìn ní aṣálẹ́.

Lérò rẹ báwo ni agbègbè rẹ yìí yóò ṣe rí ní ọdún mẹ́wàá? À, agbègbè mi yóò ti dára ju gbogbo eléyìí lọ ní ọdún mẹ́wàá síbí táa wà báyìí. Nítorí pé ojojúmọ́ ni agbègbè wa ń dára sí, tí àwọn nǹkan mèremère sì ń jáde ní agbègbè wa. Nítorí náà ní ọdún mẹ́wàá síbí tí àwa, agbègbè yóò ti gbèrú ju báyìí lọ, yóò sì ti dára ju báyìí lọ.

Ṣàlàyé bí a ṣe ń fọ aṣọ nílé. À, tí a bá ṣe fẹ́ fọ aṣọ, aṣọ tó bá dọ̀tí, a máa wá omi. Táa bá bu omi síi, á á fi ọṣẹ síi, tá a bá ti kó ọṣẹ síi tán, áá sì máa rò ó papọ̀. Òdérè bí a ṣe máa ń fọ aṣọ ni. A bá túkọ̀, a máa fi ọwọ́ wa méjèèjì, a máa fi gbó. Tí a bá dẹ̀ ní àwọn, ẹ, ẹ, ẹ̀rọ ìfọṣọ, a fọ ọwọ́ wa fọ.

Ṣé o tí fún ni ẹ, ṣé o tí fún ni ẹ̀jẹ̀ rí? Se o tí fúnni ní ẹ̀jẹ̀ rí ni o yẹ ke kò kìí ṣe ṣé o tí fún ni ẹ̀jẹ̀ rí, se o tí fúnni lẹ́jẹ̀ rí? Àh, èmi ò tíì fúnyàn ní ẹ̀jẹ̀ rí. Ṣùgbọ́n mo mọ àwọn tó tí fún eeyán ní ẹ̀jẹ̀ dáradára. Hm, mi ì tíì fúnyán ní ẹ̀jẹ̀ rí.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ìṣòro tó bá wá sí iṣẹ́, èmi máa ń kojú rẹ̀ láì ní wàhálà, láì ní sùn. A máa ń kojú ìṣòro tí a bá rí ní ibi iṣẹ́ lóríkòrè àti nígbàkúgbà ni. A máa ń kojú ìṣòro ibi iṣẹ́ dáradára bẹ́ẹ̀ ni. A máa ń kojú ìṣòro lóòrèkóòrè àti nígbàkúgbà bí a báa ń kojú ìṣòro iṣẹ́, a máa ń kojú rẹ̀ dáradára.

Báwo ni o ṣe mọ ilé? Báwo ni o ṣe mọ ilé? A mọ́ ń mọ ilé, tí a bá ṣe ń mọ ilé ọ̀dọ̀ ti wa, a máa ń lo nǹkan tá ǹ pè ní búlọ́ọ̀kù la máa ṣe kí ni? Tá máa fí ń ṣe àwọn ilé táa bá mọ. A máa ń mọ ilé dáradára ní ọ̀dọ̀ wa níbí, a sì máa ń mọ ilé dáradára ní ọ̀dọ̀ wa báyìí.

Báwo ni agbègbè rẹ ṣe yí padà láti ìgbà tí o ti kéré? À, agbègbè wa yí padà láti ìgbà tàa ti kéré nítorí pé ojoojúmọ́ ni agbègbè wa máa ń yí padà sí. Tí nǹkan sì ń gbèrú sí ní agbègbè wa. Nítorí náà agbègbè wa máa ń yí padà dáradára. Nítorí pé àyípadà máa ń wà ní owó ọwọ́ àti owó ẹsẹ̀ ni gbogbo nǹkan tí máà ń wà ní abìlù. So agbègbè wa máa ń yí padà.

Lérò rẹ̀ kí ni a gbọ́dọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́? Ìwà gidi, ìwà ayọ̀, ìwà ìdùnnú ni ẹ ká fi lé àwọn ọmọ wa lọ́wọ́ kí àwọn ọmọ wa lè máa sọ rere nípa tiwa. Ó yẹ kí wọ́n le máa sọ rere nípa tiwa ni pé nǹkan báyìí ni àwọn òbí wọn fi lé wọn lọ́wọ́. Àwọn ǹkan tó dára ni a gbọ́dọ̀ máa fi lé àwọn òbí wa lọ́wọ́ nígbàkúùgbà àti lóòrèkóòrè.

Sọ fún wa nípa iṣẹ́ ìtọ́jú aláìsàn. Miì kí ń tọ́jú aláìsàn, to rí pé miì kìí n ṣe dókítà. Àwọn dókítà ló máa ń tọ́jú aláìsàn nítorí náà ẹ́ tí èèyàn bá máa tọ́jú aláìsàn. Àwọn dókítà ló máa ń tọ́jú aláìsàn ní òòrèkóòrè àti ní ìgbàkúgbà. Hhm, ná máa ń tọ́jú aláìsàn.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí kíláúdù? Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí kíláúdù. Tí n bá ti, àwọn fáìlì tó jẹ́ pé ó bá ti wà lórí fóònù mi, ó máa n ṣe backup sí orí kíláùdú lójoojúmó àti léròkérò àti nígbàkúgbà. Ó máa n fi ṣe àwọn fáìlì, ni èròkérò àti nígbàkúgbà.

Tẹ́rù rẹ̀ báwo ni òrin ìgbà yìí ṣe rí? Orin ìgbà yìí ò dára bíi tí kò dára jọ́jọ́. Orin ìgbà ayé àtijọ́ ló dára jù. Ṣùgbọ́n ń sìn ín, orin ìgbà yìí ò dára rára. Kò sí ẹni tó sùn tó àwọn ọmọdé ko dabi----bí ti ìgbà kan, atunjọ to jẹ pé orin àtijọ́ dára létí, ó sì dùn gbọ gan-an. Orin ìgbà yìí nísìn ò dára rára, kò ṣé gbọ́ rára. Hmmm kò ṣé gbọ́ sétí ara.

Igbó, igbó, igbóná jẹ́jẹ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Mi ò gbádùn ìgbóná, mi ò, mi ò gbádùn ìgbóná janjan kankan nínú yàrá mi o. Nítorí pé inú rẹ̀, rẹ̀ ní ìfẹ́ kí nǹkan kó mọ́ru ju, mi sì fẹ́ kó tútù ju.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀, mi kò ní aṣọ wíwẹ̀. Nítorí pé èmi ò kí mọ̀, èmi ò mọ bí wọ́n ṣe ń wẹ̀ nítorí náà kò jẹ́ kí èmi ní aṣọ wíwẹ̀ rárá. Ẹni tó bá mọ bí wọ́n ṣe ń wẹ̀, ọ̀ọ́rà ni ó máa ní aṣọ wíwẹ̀. Nítorí náà èmi kò ní aṣọ wíwẹ̀ rárá.

Sọ fún wa nípa àjọyọ̀ tí ohun tí a kò retí ṣẹlẹ̀ níbẹ̀. Gbogbo nǹkan tí a retí lo ṣẹlẹ̀ nípò gbogbo àjọyọ̀ wa, kó sì ńkan tí a retí ti ó ṣẹlẹ̀ níbí kankan. Nǹka ayọ̀ òhun ni o máa ń ṣẹlẹ̀ ní gbogbo ǹkan àjọyọ̀. Nǹka àjọyọ̀ lápèé ó se ńkan kéré náà ló sì ńlá ko ṣẹlẹ̀ níbẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn sùnkun? Hm hm. Ọlọ́run o kìí jẹ́ kí n súnkún mi kìí ṣe ẹni tó ń súnkún. Ọjọ́ a-- aláyọ̀ ni èmi èmi ò sì máa yọ ni or nígbà mìíràn nkankan lè ṣẹlẹ̀ kò dunyan jọjọ, kò dunyan wọnú eegun, bí ọkùnrin èèyàn lè bomi lójú kìí ṣe keeyan kó máa pariwo kó sì máa lanú bú u.

Báwo ni o ṣe, báwo ni o ṣe, báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Àh, ara nkan tí ó ṣe kí kòkó teeyan kí ó ṣe ni pé kí èèyàn máa tọ́jú ara. Èléyìí ni mí tí mo bíi mo ṣe máa ń fi balance si láti pé kí èèyàn mọ bí o ṣe máa ń tọ́jú ara lóòrèkóòrè àti ní ìgbakugba.

Ṣe o ní èròngbà? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ́n. Mo sì máa ń fa, torí pé, tí èmi bá fá irungbọ̀n mi, yóò ti gùn jọjọ. Nítorí náà mo ní irungbọ̀n, mo sì máa ń fa lóòrèkóòrè àti ní ìgbàkúùgbà, ni mo máa ń fa irun àgbọ̀n mi. Mo ní, mo sì máa ń fa.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó náà ni pé kí èèyàn fi ẹnu kó fi sọ̀rọ̀ sí àwọn ènìyàn àbí kó fi kó ṣe àwọn nǹkan kan ní órí ayélujára, kó gbé ìpolówó fún àwọn ènìyàn. Èèyàn le fi ẹnu kó fi bá àwọn ènìyàn sọ̀rọ̀, ẹ̀yàn sì le fi ẹnu kó fi ṣe àwọn nǹkan kan pẹ̀lú àwọn ènìyàn.

Sọ fún wa nípa kíkọ ẹ̀kọ́ lórí fóònù tàbí kọ̀m̀pútà. Bẹ́ẹ̀ni mo máa ń kọ́ àwọn ẹ̀kọ́ ní orí fóònù, àbí ní orí kọ̀m̀pútà mo máa ń kọ́ àwọn ẹ̀kọ́ dáradára níbẹ̀. Àwọn ẹ̀kọ́ tó ṣe kókó, tó ṣe gbogi ni mo máa ń kọ́ ní orí fóònù mi, àti ẹ̀kọ́ ayélujára ni mo ti máa ń kọ́ àwọn ẹ̀kọ́ báyìí. Ni mo máa ń ko won.

Sọ fún wa nípa òkè tí o ti rí tàbí gùn. Òkè wà ní ìlú mi dáradára tí mo ti rí dáradára. Ilé mi tí--o tó kọ̀ tó jáde nílé tí ilé tí ìyá mi àbí ti bàbá mi, ọ́ni láti gun òkè wọbẹ ni. Ti ọ bá ń bọ́, o o dá firii, ti ọ bá fẹ́ wọbẹ, o o gun ọke. Oríṣiríṣi òke ló ń bẹ ní ìlú mi.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ọjà tuntun máa ń jáde lójoojúmọ́ ní òòrèkóòrè àti nígbàkúùgbà. Ó ń tọ́ka sí ibi tí ènìyàn bá ń gbé èèyàn má ṣe rí àwọn ọjà tuntun tó wà níbẹ̀. Nítorí náà ọjà tuntun bá ń jáde ní ojoojúmọ́ ní gbogbo agbègbè ibi tí a bá wà, ni ọjà tuntun ṣe máa ń jáde sí wa.

Àwọn sọ ìtàn ìdílé tí à ń sọ léra léra láti ìbẹ̀rẹ̀ dé òpin. Àh, èmi kò mọ àwọn ìtàn ìdílé tà ń sọ léraléra o, èmi kò mọ̀ rara. Nítorí pé ìtàn ìdílé máa ń gùn jojọ, kì í ṣe ǹkan tí a lè máa sọ láàárín, wákàtí kan àbí wákàtí méjì.

Ìgbà mélòó ni o máa ń lò fóònù rẹ lójoojúmọ́ èmi máa ń lò fóònù mi dáradára ọwọ́ mi gangan ni fóònù mi máa ń wà jù, ti mo sì máa ń rí lò dáradára, mo máa ń lò fóònù mi ọwọ́ mi ni fóònù mi máa ń wà dáradára ni mo sì máa ń lò ó. Mo máa ń lò fóònù mi ní ọwọ́ mi.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Bí mo bá ti jẹun tán, tí mo bá dé, bí mo bá ti jẹun tán, kí n tẹ fóònù àgbéléwò mi, kí n ti wo fíìmù, kí n dẹ̀ gbàdúrà pẹ̀lú àwọn ọmọ mi, lẹ́yìn náà kí n lọ sùn ni àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ní àṣálẹ́ ní àwọn eléyìí.

Sọ fún wa nípa oúnjẹ àkọ́kọ́ ìkórè. Oúnjẹ àkọ́kọ́ ìkórè lo je oúnjẹ tó rẹwà, oúnjẹ tó dára, oúnjẹ tí a máa ń jẹ́ though nígbà ta a kéré niyen. Ṣùgbọ́n nsin à a kíi sábà jẹ oúnjẹ ìkórè mọ, nígbà ta a kéré la máa ń jẹ àwọn oúnjẹ ìkórè dáradára. À ń jẹ dáradára nígbà yen, nítorí náà oúnjẹ ìkórè dára nígbà tí a kerẹ̀.

Ṣé o mọ̀ bí a ti ń péja? Rárá o, èmi kò mọ̀ bí a ṣe ń péja. Torí pé èmi ò tí e fẹ́ràn òmi gan rara debi ti máa mọ̀ tí bí a ṣe ń péja. Èmi kò mọ̀ rára bí a ṣe ń péja. Èmi kò mọ̀ bí a ṣe ń péja rárá. Nísinsìnyí, èmi kò mọ̀ bí a ṣe ń péja rárá. Èmi kò mọ́ bí a ṣe ń péja.

Ṣé o máa ń wọ́ iborun? Rárá èmi kì í wọ ìbọrun nítorí agbègbè wa ń bí ò tútù dié, kìí ṣe ibi tó gbóná janjanjan. Nibi ti a máa ń níidi àwọn aṣọ ìbọrun tí a máa ń wọ̀, ẹmi ò kí ń wọ aṣọ ìbọrun rárá ní agbègbè ibi tí a wà níha in mi kí i wọ aṣọ ìbọrun.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ pẹ̀lú olórí iṣẹ́ mi ó dára, ó sì gúnrégé, kò sì wàhálà pẹ̀lú ìbáṣepọ̀ pẹ̀lú èmi àti olórí iṣẹ́ mi. Ìbáṣepọ̀ wa gún régé dáradára, kò sì wàhálà pẹ̀lú rẹ̀ lára. A ní ibase to ìbáṣepọ̀ tó gúnrégé bẹ́ẹ̀ ni.

Wà nípa ijó ní àjọyọ̀. Ah, a maa n jo ijo ni àjọyọ̀ ibi tiwa nibi ti onílù bá ti ki ìlú mọ́lẹ̀, bíi gángan ni, bíi àgbàmọ́lẹ̀ ni, bíi àwọn gítà ni, bíi àwọn jẹ̀kẹ̀rẹ̀ tó ń lù dáradára, tó sì fi oríki ènìyen sí i, ènìyen óò jó ijó ajowole yóò jó ijó wọlé dáradára.

Ṣé o máa n bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Ah! Mo ti bínú ní ẹ̀ekan rí nígbà tí a wà nínú ọkọ̀. Bẹ́ẹ̀ni mo ti bínú ní ẹ̀ekan rí, ṣùgbọ́n ó yẹ kí ènìyàn maá, ko ye ki eeyan maa bínú jùlọ nígbà tí èeyàn bá wà nínú ọkọ̀ torí pé ó máa n fa àwọn nǹkan tí ó dára rárá.

Ṣé o má, ṣe o máa ń gbé àpò ẹ̀yìn? Rárá o, mi ò kìí gbé, okay, mi ò kí gbé àpò ẹ̀yìn. Àpò alágbèékọ́ páálí mi máa ń gbé. Òò, àbí àfà lọ́wọ́? Lẹ́yìn tí èmi máa ń gbé ni, míì kì í gbé àpò ẹ̀yìn rárá. Mi ò kí gbé àpò ẹ̀yìn.

Fún wa nípa oúnjẹ àwọn ọmọdé. Àh oúnjẹ àwọn ọmọdé ó dára o si rẹwà keeyan máa jẹ oúnjẹ àwọn ọmọdé. Oúnjẹ àwọn ọmọdé tí a fi ti mílìkì ní àbí ti ògì ni àbí ti a fi iyẹfun sí. Oúnjẹ àwọn ọmọdé pọ̀ jọjọ, a a kàn mo eleyii ti e n so npa re gangan ṣùgbọ́n oúnjẹ àwọn ọmọdé pọ̀

Sọ fún wa nípa iṣẹ́ ilé iṣẹ́. Iṣẹ́ ilé iṣẹ́ tí à ń ṣe ni adu ṣe iṣẹ́. Iṣẹ́ ilé iṣẹ́ tí ẹ̀ ń sọ kò mọ̀. Èmi kò mọ̀ rárá. Ilé iṣẹ́ ìhun ni ẹ̀ ń sọ nípa rẹ̀. Ilé iṣẹ́ ilé iṣẹ́ wo ni ẹ̀ ń sọ nípa rẹ̀, mi kò mọ̀. Ilé iṣẹ́ tíwa ni àbí ilé iṣẹ́ tí wọn?

Báwo ni rira òun ṣerí tẹ́lẹ̀, báwo sì ni ó ṣerí ní ìsisìyí? Àwọn ǹkan tí a n ra tẹ́lẹ̀ ó ó je àwọn ǹkan tó, tó, tó ṣe ra dáadáa ṣùgbọ́n ní ìsì yìí gbogbo nǹkan ló ti wọ́n tó ṣì ti gbowó lórí, kò rọrùn láti ra àwọn ǹkankan mọ́ ní ìsìsìyí.

Sọ fún wa nípa ẹ̀rọ tí a ń lò lóko. Àwọn ẹ̀rọ tí a ń lò lóko nibí bawó? Ṣe tí a fi ń gé àwọn igi àbí ẹ̀rọ ti a ń lò ta fi ń gé àwọn ikoriko ni. Oríṣiríṣi àwọn ẹ̀rọ ló wà tá a maa ń lò ní oko, àbí eleyii tá a ń lò tá a máa ń fi n ṣe, tá a máa ń fi bọ́ àwọn ẹran wa. Oríṣiríṣi àwọn ẹ̀rọ, awọ̀n ẹ̀rọ báyìí lọ wà tí a sì máa ń lò torí náà n mo eleyii te n so nípa rẹ.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Oríṣiríṣi bàtà ni màá ń wọ̀, mo máa ń wọ sálúbàtà, mo máa ń wọ eleyii tó máa ń bo ẹsẹ̀, mo sì máa ń wọ eleyii tó máa sí ẹsẹ̀ sílẹ̀. Nítorí náà oríṣiríṣi bàtà lèmi máa ń wọ̀ ní ojoojúmọ́ àti ni ígbàkúgbà. Oríṣiríṣi bàtà ni mo máa ń wọ̀ ní ojoojúmọ́.

Sọ fún wa bí àárọ̀ rẹ ṣe máa ń bẹ̀rẹ̀. Àárọ̀ wa máa ń bẹ̀rẹ̀ dáradára, nítorí pé tí ẹni bá ti sun dára, tó ha sì jí dáadáa, àárọ̀ wa máa bẹ̀rẹ̀ dáradára ni. Ni ojojumọ́ ni àárọ̀ wa máa ń bẹ̀rẹ̀ dáradàra. Nítorí náà, àárọ̀ gidi la máa ń ní tó sì máa ń bẹ̀rẹ̀ dáradára ní ojojúmọ́. Nítorí mi ò ní wàhálà kankan ní àárọ̀ tí bá ti sun, máa jí lára.